Bẹ́ẹ̀ni, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn o. Tí mo bá fẹ́ bèèrè ọ̀nà, ó máa ń ṣe pàtàkì kí mi kí n kọko kí wọn tọ̀wọ̀tọ̀wọ̀. Èyí ni amú gbólóhùn tó wúlò. Bí mo wá fẹ́ bèèrè ọ̀nà, mo máa ń bèèrè ìgbà mí mo máa sọ wípé ẹjọ́ níbo ni ọ̀nà wà o. Ìgbà mí màá tún wí pé ẹjọ́ ṣé ẹ lè ṣe àpèjúwe ọ̀nà fún mi. Nígbà mí màá tún sọ pé tí tí máa ti sọnù, màá máa máa béèrè pé ẹ má bí inú o. Ó dàbí pé ọ̀nà ti sọnù mọ́ mi. Níbo ni mo wà yí o?

Àwọn ọ̀nà tí mo máa ń fi ṣe ìdọ́gba náà lélèyii. Alákọ̀ọ́kọ́, mo máa ń pín àkókò mi. Mo máa ń rí i dájú pé mo ní àkókò pàtó fún iṣẹ́ àti àkókò pàtó fún ẹbí mi. Bí mo bá ti kúrò níbi iṣẹ́, mo máa ń fi gbogbo iṣẹ́ sílẹ̀ láti pò kàn mọ́ kí n pò mọ́ àwọn ènìyàn mi. Ni ẹ-ẹkejì, mo máa ń dánu dúró, mo máa ń dánu dúró láti máa ba, bá rẹ mí jù, láti máa ba, láti máa bá rẹ mí jù. Mo máa ń sinmi nígbà gbogbo. Èyí máa ń jẹ́ kí ọpọlọ mi jí pépé láti tún padà ṣiṣẹ́ pẹ̀lú agbára tuntun. Ni alẹ́ ẹlẹ́ẹ̀kẹta, mo máa ń bójútó ìlera mi. Mo máa ń sùn dáadáa, mo máa ń jẹ oúnjẹ tó nuri, mo máa ń, mo sì máa ń rí pé, mo sì máa ń ṣi pé mo ń ṣe eré ìrama, ìmáralẹ̀. Bí mo bá ní ìlera, iṣẹ́ mi náà yóò, yóò lọ rẹwà.